Mo máa ń wọ ohun aṣọ. Kódà tí mi ò bá wọ, ìmúra mi kò pé. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ́, ohun aṣọ jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ kí ìmúra kó bá ìgbà ti òde mu. Oríṣiríṣi ohun ìbọ̀wọ́, ohun ìbọ̀rùn àti ti ìka òní mo ní, tí mo dẹ̀ máa ń lò wọ́n ní ìbámu pẹ̀lú ìjáde mi.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń ya àwòrán. Ni ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀, ó wà lára ohùn tí mo kọ́. Mo dẹ̀ nífẹ̀ẹ́ púpọ̀ láti máa ṣe. Ni ọ̀pọ̀ ìgbà tí mi bá ní tí mò ń ṣe, màá mú gègé, màá dẹ̀ bẹ̀rẹ̀ síí ya àwòrán oríṣìíríṣìí. Ni ayé òde òní, ẹ̀rọ ìgbàlódé wà. Ni èyí tí mo ní náà tí mo máa ń lò. Eléyìí tí wọ́n á máa pè ní iPad. Mo máa ń lò náà láti ya oríṣìíríṣìí àwòrán. Àti pé gẹ́gẹ́ bí onímọ̀ ẹ̀rọ tí mo jẹ́, àwòrán yiyà jẹ́ nǹkan gbòógì lára iṣẹ́ mi. Óun ni a máa fí ń pilẹ̀ ilé iṣẹ́ tí a bá fẹ́ dá sílẹ̀. A ó kọ́kọ́ yà ní àwòrán. Ni ìbámu pẹ̀lú bí a ṣe fẹ́ kó rí tí a bá ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ náà àti bí a ṣe fẹ́ kó rí tí iṣẹ́ náà bá parí. Èyí jẹ́ ọ̀kan gbòógì ni tí mo kọ́ ní ilé ẹ̀kọ́ yàtọ̀ sí pé ó jẹ́ ohùn tí mo nífẹ̀ẹ́ sí jù lọ láti máa ṣe. Ni ilé mi, oríṣìíríṣìí àwòrán ni mo ní o. Mo ní tara à mi, èyí tí mo yà. Mo ní ti àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi, èyí tí mo yà náà. Kódà, mo ní àwọn èyí tí mo ṣì ń yà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Léyì tó jẹ́ wípé gbogbo ìgbà tí mo bá ní òòrè ọ̀fẹ́ láti sinmi lẹ́nu iṣẹ́ tí mo wà ní ilé tí mi ò dẹ̀ ní nǹkan mìíràn tí mò ń ṣe, àwòrán ni mo fẹ́ràn láti máa yà.

Mo máa ń kọ́ ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan gbòógì èyí tí mo ń lò láti fi kún ẹ̀kọ́ èyí tí mo ti mọ̀ tẹ́lẹ̀ àti èyí tí mi ò mọ̀ paapaa. Ni ilé ẹ̀kọ́ mi, àwọn akẹ́kọ̀ọ́ mi máa ń fún mi ní iṣẹ́ àmúrelé, èyí tó jẹ́ wípé orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń wá ìdáhùn sí àti ní ìmọ̀ nípa nǹkan náà dáradára. Ẹ̀kọ́ kíkọ́ lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan gbòógì, èyí tí ó mú mi máa ń tayọ ju àwọn akẹ́kọ̀ọ́ mi tó kù lọ. Nítorí yàtọ̀ sí ǹkan tí olùkọ́ bá kọ́ wa, èmi a wá wá sí orí Íńtánẹ́ẹ̀tì láti fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ tí mo ti mọ̀ tẹ́lẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà, mo ti máa ń kọ́ ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì láti kọ́ àwọn òṣìṣẹ́ mi nipa nípa níní ìmọ̀ tókún nípa nǹkan. Eléyìí máa ń fún mi lórí ọ̀fẹ́ láti fi kọ́ wọn ní ọ̀nà tí ó máa jẹ́ kó yé wọn dáradára ju èyí tí wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn ní ẹnu ìṣẹ́ mi. Ààyè wà fún wa láti gbọ́ ìròyìn lórí ohun tó ń lọ ní ẹsẹ̀ kùtú àti ìlú àti orílẹ̀èdè àti àgbáyé. Orí tẹlifíṣàn ni yìí làti máa ń wò. So nítorí náà, kò sígbà tí mi ò kí ń wo ètò lórí tẹlifíṣàn. Tí mo bá wà nílé, bó bá jẹ́ ètò ìlera, ètò eré ìdárayá àbí ètò ọ̀rọ̀ àsọlúdẹ̀rọ̀, gbogbo oríṣìíríṣìí ètò tó bá wà, òun ni mo máa ń wò. Bó ti wù lẹ̀ jẹ́ pé èyí tí mo nífẹ̀ẹ́ sí jù lọ ò ní ètò eré ìdárayá tí orí tẹlifíṣàn. Eléyìí máa ń fún mi ní ọrẹ ọ̀fẹ́ láti gbádùn ara mi lákòókò tí mi ò bá ní nǹkan tí mò ń ṣe. Mo dẹ̀ máa ń wo eré àgbéléwò náà ní tó jẹ́ ètò ní orí tẹlifíṣàn. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan oun ni mo máa ń wò ní orí tẹlifíṣàn. Nítorí náà, ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí láti máa wo àwọn ètò tẹlifíṣàn.

Tí ó bá jẹ́ pé èmi ni mò ń wa ọkọ̀ náà, tí nǹkan ìjàmbá kékeré bá wà ní ọ̀nà, mo máa ń ṣe ìgbìyànjú mi ò tí Olúwa sì máa ń bá mi fi àṣẹ sí láti dá ọkọ̀ náà dúró. Àti wípé mo jẹ́ ènìyàn kan tí mo nífẹ̀ẹ́ sí láti máa wa ọkọ̀ pẹ̀lú ìlànà èyí tí ìjọba fi sílẹ̀ àti èyí tí ó bá ìlànà ọmọluàbí lọ. Àmọ́ ṣá o, nígbà mìíràn tí n ti èeyàn ò ro bá ṣẹlẹ̀, mo máa ń fi ìfarabalẹ̀ àti sùúrù dá ọkọ̀ mi dúró kí ó má bá fa ìjàmbá fún ẹlòmíràn. Kódà tó bá jẹ́ wípé ẹni náà ni ó pilẹ̀ ìjàmbá bẹ́ẹ̀, mo máa ń ṣe ìgbìyànjú mi láti rí i dájú pé mo dá ọkọ̀ mi dúró kò dẹ̀ dá, kò dẹ̀ fa ìjàmbá fún ẹnikẹ́ni.

Mo fẹ́ lọ sí ìlú Èkó fún ìsinmi. Àti kékeré ni mo ti kúrò ní ìlú Èkó. Àyùn rẹ dẹ̀ ń sọ mí lọ́pọ̀lọpọ̀. Ó wù mí láti lọ sí ìsinmi ní ìlú Èkó láti rí àwọn ọ̀rẹ́ mi tí àjọ ṣe kékeré, láti rí ǹkan mere mere èyí tí ìlú Èkó ní lọ́wọ́lọ́wọ́, láti fún ọpọlọ mi ní àtẹ̀gùn ayọ̀. Ìsinmi náà, ó tún máa ń jẹ́ ọ̀nà fún mi láti kọ́ ẹ̀kọ́, kó ẹ̀kọ́ nítorí wípé màá rí ǹkan tí mi ò rí níbi tí mo wà báyìí. Ayé ìsinmi mi dẹ̀ ti fẹ́ tó lẹ́nu iṣẹ́. Kódà inú oṣù tí a wà yìí ò ní máa gbà. Tí mo bá wá ṣe ti ìlú Èkó tán, ó wù mí láti ṣe ìsinmi mi lọ sí ìlú Uyo. Ibẹ̀ ni mo ti ṣe ẹ̀rọ agùnbánirọ̀ mi ní ìlú tí wọ́n ń pè ní Ibino. Ìlú yẹn jẹ́ ìlú tó ní ọ̀pọ̀lọpọ̀ omi, òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo dẹ̀ gbádùn àkókò ránpẹ́ tí mo lò nígbà tí mò ń ṣe agùnbánirọ̀ mi níbẹ̀. Ó wù mí láti padà síbẹ̀ kí n kí àwọn tí wọ́n ṣe dáadáa sí mi nígbà tí mò fi ń sin ìjọba orílẹ̀-èdè mi, kí n lo àkókò náà láti jẹ àwọn oúnjẹ wọn tí mo ti, tí mo ti fi ìgbà pípẹ́ jẹ́ keyín. Ó wù mí láti jẹ́. Ó tún wà wù mí láti lo ore ọ̀fẹ́ náà kí n rí ilé iṣẹ́, ẹ̀ka ilé iṣẹ́ wa tó wà níbẹ̀. Éléyì à fún mi lórí ọ̀fẹ́ láti ti mọ̀ kín ni táwọn ń ṣe táwà ò ṣe àbí kí ni táwà ń ṣe tí àwọn ò ṣe. Ẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa ṣe máa ń sọ, wọ́n á ní, "Akiri kọ́fá kò ń ṣe ẹgbẹ́ agbélé kọ́fá." Ìsinmi ìrìnàjò, óun ni, ó máa ń jẹ́ kí èèyàn ní ìmọ̀ kún ìmọ̀. Nítorí náà, mo fẹ́ láti ṣe ìsinmi mi ní ilẹ̀ Èkó àti ilẹ̀ Uyo. Tí àkókò bá wá gbà mí, mo fẹ́ láti rìnrìnàjò kúrò ní orílẹ̀ èdè mi lọ sí ìlú Pọtugí láti kí àwọn ọ̀rẹ́ mi náà níbẹ̀. Mo ti dé bẹ̀ẹ̀ ri lẹ́ẹ̀kan, ó wù mí láti lọ bẹ̀ ní ẹ̀ẹ̀kan síi kí n fi ojú mi rí ohun tó ń lọ níbẹ̀, kíni tó ti yàtọ̀ nígbà tí mo fi lọ àti níìsín. Ara gbogbo díẹ̀ nínú àwọn ibi tó wù mí láti lọ sí ìsinmi nìyẹn.

Bẹ́ẹ̀ni, mo ní ilé iṣẹ́ méjì yàtọ̀ sí pé èmi náà ń ṣiṣẹ́ fún àwọn ènìyàn. Mo ní ilé iṣẹ́ èyí tí mo ti ń ta ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tí mo ti ń tún ṣe, tí mo dẹ̀ ṣe ọ̀pọ̀ àwọn iṣẹ́ àṣefúnni, gba owó, èyí tí wọ́n máa ń pè ní ṣẹ́físì. Ní ilé iṣẹ́ mi, láti jẹ́ kí àwọn òṣìṣẹ́ mi jára mọ́ iṣẹ́, mo fi ìlànà kan sílẹ̀. Ìlànà tí mo fi lélẹ̀ yìí ni owó àfikún. Bí àpẹẹrẹ, ẹni tí ó bá débi iṣẹ́ jùlọ ní ẹ̀ẹ̀kan nínú oṣù, ó ní àfikún owó tó máa ń gbà. Ẹni tí ó bá ta ọjà jùlọ, ó ní àfikún owó tí mo máa ń fún ẹni náà nípa rí oṣù yàtọ̀ sí owó òṣìṣẹ́ tó yẹ kó gbà nípa rí oṣù. Ẹni tí àwọn abániràjà wa bá ti dákọ pé òun ni ó ṣe dáadáa jù sí àwọn, eléyìí ọ̀nà tí mo fi máa ń mọ̀ re. Oní ó ní ìwé pélébé èyí tí a máa ń já fún àwọn òṣì, àwọn abániràjà wa. Lẹ́yìn tí wọ́n sọ ẹni tí ó dáwọn lóhùn bí ó ṣe tẹ́ wọn lọ́rùn sí, ìlànà tẹ́ni náà gbà dáwọn lóhùn. Irú ìwé bẹ́ẹ̀ ni a máa kó jọ, a máa wá wo orúkọ ta ni ó gbé gbá a lókè jùlọ nípa rí oṣù. Ẹni náà ni ó máa ń gba àfikún. A ti ní owó àfikún, mo ní owó àfikún èyí tí mo máa ń fún àwọn òṣìṣẹ́ mi tí ó bá mọ ara mú jùlọ àti èyí tí ó bá ní ìmọ́tótó jùlọ. Ọ̀pọ̀lọpọ̀ owó àfikún òní mo ní ní ilé iṣẹ́ mi, èyí tí mo dẹ̀ fi ìlànà sílẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ ọ̀gá ní ilé iṣẹ́ náà tí a jọ wò láti mọ ẹni tá a mú. Eléyìí fi àyè lẹ̀ láti rí dájú pé ẹni tí ó tọ́ sí láti gba owó àfikún òun ní mo fún.

Gẹ́gẹ́ bí ọmọ káàró òjì rẹ tí mo jẹ́, ọ̀nà tí mo máa ń gbà kí àwọn ènìyàn pọ̀ diẹ. Bí mo ṣe máa ń kí àwọn òbí mi, ó yàtọ̀ sí bí mo ṣe máa ń kí àwọn ọ̀gá mi, ó yàtọ̀ sí bí mo ṣe máa ń kí àwọn tó jù mi lọ, ó yàtọ̀ sí bí mo ṣe máa ń kí àwọn tí mo jù lọ, ó yàtọ̀ sí bí mo ṣe máa ń kí àwọn ẹkẹgbẹ́ mi. Àwọn òbí mi nílẹ̀ Yorùbá, ìdọ̀bálẹ̀ là máa ń fi kí wọn. Ọ̀nà dè ni èmi máa ń lò gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin tí mo jẹ́. Mo máa ń kí wọn, wọ́n á dẹ̀ dà mí lóhùn. Lọ́pọ̀gbà wọ́n á ti ṣe àdúrà fún mi. Àwọn ọ̀gá mi, ìdọ̀bálẹ̀ tí kò ń ṣe ànàgbálàjà, èyí tí ènìyàn fi ń ṣe àpọ́nlé ọ̀gá, ìlànà bẹ́ẹ̀ ni mo máa ń fi ń kí àwọn ènì náà. Àwọn arádùgbò mi, màá kí wọn ní ìkí orí òkè díẹ̀ nítorí wípé mo rí wọn níwájú ilé wọn àbí wọ́n jìnnà díẹ̀ sí mi. Màá tẹríba, màá dẹ̀ kí wọn. Àwọn tó jẹ́ ẹgbẹ́ mi, ọ̀pọ̀gbà, ẹ́, màá fi ọwọ́ mi kan ọwọ́ wọn, nìyí tó jẹ́ wípé, ẹ́, àpẹẹrẹ ọ̀rẹ́ wo ni èèyàn jẹ́. Gbogbo ìlànà yìí jẹ́ ìlànà tí wọ́n fi kọ́ mi tí mo dẹ̀ mú lọ. Kò dẹ́ sí ẹni tí mo kí ní ìpele ìpele tí wọ́n bá jẹ́ tí inú wọn kò kín dùn. Nítorí náà, ìrẹlẹ̀, àpọ́nlé àti sùúrù oun ni mo fi ń kí àwọn ènìyàn.

Ọ̀nà tí mo máa ń gbà yanjú ìṣòro èrò ayára bí àṣá mi, òun ní wípé mo jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ sí kí ǹkan mi má bàjẹ́. Nítorí náà, mo máa ń lo ẹ̀rọ ìdáàbòbò pẹ̀lú ẹ̀rọ ayára bí àṣá mi. Àmọ́ ṣá o, ní ìgbà mí ìṣòro sì máa ń yọ jáde. Eléyìí máa ń wà lọ́po-- máa ń wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí àwọn amúnáwá wa bá mú iná èyí tó ní agbára jù tí ó dẹ̀ máa ń baàjẹ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń gbé ẹ̀rọ ayára bí àṣá mi lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan tí ó kọ́ iṣẹ́ mọ iṣẹ́ láti bá mi yẹ̀wò. Ṣùgbọ́n ní ẹnujọ́ mẹ́ta yìí, mi ò jẹ́ kí ǹkan tí ó bàajẹ́ kó ṣẹlẹ̀ sí mọ́. Nítorí náà, ọ̀nà tí mò ń gbà yanjú ìṣòro ẹ̀rọ ayára bí àṣá mi ni pé, mi ò fẹ́ kí ìṣòro kankan ṣẹlẹ̀ sí i. Eléyìí ni ìdinà láti má jẹ́ kí ìṣòro ṣẹlẹ̀ sí ẹ̀rọ ayára bí àṣá mi. Nítorí pé mo rí-- mo ní ìmọ̀ pé tí mii bàjẹ́ kí ǹkan kan ṣẹlẹ̀ sí i, ó dára ju kí n ṣẹ̀ṣẹ̀ máa wá ọ̀nà láti yanjú ìṣòro tó ṣẹlẹ̀ sí i lọ.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Kódà, ó tó mélòó kan. Ní ìgbà tí mo kéré, wọ́n máa ń pè mí ní Bàbá Makẹ́le Nẹ́pà. Èyí, èyí jẹ́ orúkọ kan tí ẹ̀, ọ̀rẹ́ bàbá mi ló sọ mí. Kí ló dẹ̀ fá ni pé nígbà náà mo máa ń sọ fún wọn pé tí bá ti dàgbà o, iṣẹ́ẹ́ Nẹ́pà ni màá ṣe. Àmọ́ ṣa o, nígbà tí mo dé ilé ẹ̀kọ́ gíga, àwọn ọ̀rẹ́ mi máa pè mí ní So lọọ̀fù. Èyí jẹ yọ látara bí orúkọ ìmi èmi bí ó ṣe jẹ́. Mo dẹ̀ jẹ́ orúkọ ẹ̀ fún ìgbà pípẹ́ o. Kódà títí dìsinyi, Ondẹ̀sì ni àwọn kan nínú àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí. Àmọ́ nígbà tí mo kúrò ní ilé ẹ̀kọ́ gíga, orúkọ ilé iṣẹ́ mi, Azacom, òun ni ìnagijẹ mi tí mo sì ń jẹ títí dì isinyi Orúkọ náà wà ní orí ẹ̀rọ ayélujára, èyí tí ó ti jẹ́ kí ẹni tí ò rí mi rí kó máa fi orúkọ náà pè mí. Nítorí náà, mo ní orúkọ ìnagijẹ èyí tí mo sì nífẹ̀ẹ́ sí jù lọ́pọ̀lọpọ̀.

Mi ò kí ń fi ara mi ṣeré o. Itọ́jú ara mi ó jọ mí lóju gidi gan. Kò kín ṣe ǹkan tí mo máa ń fi sí ọwọ́ ẹlòmíràn. Látara ohun tí mò ń jẹ, ohun tí mò ń mú, aṣọ tí mò ń wọ̀, bàtà tí mò ń wọ̀, kódà ọ̀nà tí mò máa ń gbà tí mo bá ń lọ ibi iṣẹ́ àti èyí tí mò máa ń gbà tí mo bá ń bọ̀ láti ibi iṣẹ́, gbogbo ẹ ní mo máa ń rí dájú wípé ó bá ìtọ́jú ara mi lọ. Bí àpẹẹrẹ, mi ò kí ń mú omi tí wón bá ti ṣí sílẹ̀. Mi ò dẹ́ kí ń mú omi tó bá ti pẹ́ ju bí ọjọ́ kan sí méjì lọ. Nítorí náà, mo ní ẹ̀rọ amómigbóná. Èyí tó jẹ́ pé tí mo bá ní omi tí mo mú tó kù, inú ẹ̀ ni mo máa ń fi sí láti mójútó omi náà. Mo dẹ̀ máa ń tọ́jú ara mi nípasẹ̀ oúnjẹ. Mi kì ń sábà ń jẹun láìṣẹ́ pé mo wo òdiwọ̀n oúnjẹ náà àti èròjà tó wà nínú oúnjẹ náà. Oúnjẹ tó da tó lè fún ara mi ní okun àti agbára, ní ìlànà àti ní ìbámu pẹ̀lú ohun tí ara mi nílò, òun ní mo máa ń jẹ òun ni mo máa ń jẹ. Èyí dẹ̀ fún mi ní ore-ọ̀fẹ́ láti rí dájú pé mi kì ń ṣaláì-- mi kì ń sábà ṣe àìsàn. Rárá o, mo máa ń mójútó ara mi. Kódà nípa aṣọ wíwọ̀, àwọn ǹkan tí mo máa ń wọ̀ tẹ̀lé aṣọ mi, èẹ̀mejì ni mo máa ń pàrọ̀ rẹ̀ lójúmọ́. Èyí tí mo bá wọ̀ ní àárọ̀, màá pàrọ̀ rẹ̀ tó bá ti di ìgbà tí mo fẹ́ sùn. Tí màá dẹ̀ wọ̀ òmí, tí màá pàrọ̀ tó bá di àárọ̀ ọjọ́ kejì. Mo dẹ̀ fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa fọ ọwọ́ mi nígbà gbogbo. Yálà mó ṣé gbọ̀nsẹ̀, yálà mó lọ sí ilé ìdáná, àbí ohun kóhun tó wù kí n máa ṣẹ, mo máa ń rí dájú wípé ọwọ́ mi mọ́ nígbà gbogbo. Mo máa ń tọ́jú ara mi náà nípasẹ̀ ibùsùn mi. Mi kì ń fi ibùsùn mi ṣeré o. Mo máa ń rí dájú pé ó mọ́ tónítóní nítorí pé ó wà lára ǹkan tí mò ń fara yí tí mo bá ti sùn. Ọ̀nà púpọ̀ ni mo máa ń gbà tọ́jú ara mi o, ṣùgbọ́n díẹ̀ nínú ẹ, òun ní mo dáákọ. Ni àkótán, mo dẹ̀ jẹ́ ènìyàn tó jẹ́ pé tí mo bá ti wá rí pé ǹkan kan ń ṣe mí làágò ara, mo máa ń ṣègbìyànjú láti bèèrè lọ́wọ́ dókítà mi kó ṣàlàyé kí n lè mọ irú ìtọ́jú mìíràn tí mo máa lò. Ṣùgbọ́n o, mi kì ń dìídì mú òògùn kan kí n kíbo ẹnu mi láìṣẹ́ pé, àwọn tó ní'mọ̀ nípa rẹ̀ tá ń pè ní dókítà ètò ìlera, wọ́n fún mi ní àṣẹ láti ṣe.

Mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Ibi iṣẹ́ mi jẹ́ ibi iṣẹ́ tí ó gba ọgbọ́n orí tó pọ̀ gidi gan. Igba gbogbo ni a máa ń ní ìdí kan tàbí òmíràn láti fi inta a mọ̀ láti fi han àwọn ọ̀gáa wa. Àti pé tí a bá fẹ́ gba ìpele gíga níbi iṣẹ́ wa, ó di dandan ká ṣe. Nítorí náà mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́. Èyí fún mi ní oore ọ̀fẹ́ láti fi intí mo mọ̀ han àwọn adarí wa. Èyí máa ń jẹ́ kí wọ́n ní, kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ àti àrídájú pé iṣẹ́ náà yemi, mo mọ̀ ọ́n dáadáa. Ìgbéjáde níbi iṣẹ́ mi jẹ́ nǹkan gbòógì tí mo máa ń ṣe. Kódà ẹ̀kan ní inú ọ̀sẹ̀ kan, mo máa ń ṣe ìgbéjáde níbi iṣẹ́.

Rárá o, mi kì í bínú tí mo bá wà nínú ọkọ̀. Kì í ṣe pé áwákọ̀ tí ì mù nú bí mi rí àbí àwọn èrò tó wà nínú ẹ̀. Ṣùgbọ́n inú ọkọ̀ jẹ́ ǹkan ẹlẹgẹ́. Mo nífẹ̀ẹ́ sí láti rí dájú pé mo ṣọ̀kalẹ̀ láyọ àti gbògbò àwọn tí a jọ wà nínú ọkọ̀. Nítorí náà mi kì í fẹ́ ǹkan ìbínú. Ni ọ̀pọ̀ ọgbà mó máa mú ẹ̀rọ agbóhùn sínú ètí mi, mo máa mú dání èyí tí màá fi sínú ètí láti rí dájú pé ẹni tó fẹ́ múnú bí mi, mo yàgò fún. Nítorí náà mi kì í bínú tí mo bá wà nínú ọkọ̀. Àmọ́ ṣá o, tí mo bá wà tí ń ṣọ̀kalẹ̀, mo máa fi ẹ̀dùn ọkàn mi hàn sí awakọ̀ náà àbí ẹni tí ó jẹ́ èrò bí mi nínú ọkọ̀ náà. Máa dẹ sàlàyé fún ẹni náà ìdí tí mi ò fi bínú. Eléyìí dáa láti jẹ́ kí n kọ́ ẹni náà ní ẹ̀kọ́ pé tí a bá wà nínú ọkọ̀, ilé ibi tó léwu ni, tí ó dẹ̀ gbá ọgbọ́n orí àti ìmọ̀ ta fi ń ṣe.

Ọjọ́ karùn-ún oṣù kìíní ọdún ta wàyí on ni mo wọ lọ wo eyín mi kányìn. Màá dẹ̀ lọ ṣe òmíì ní ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún tí a wàyí. Ìdí ni pé, dókítà tí ó máa ń bá mi yẹ̀ wò, kò gbé kò gbé àdúgbò tí mo wà, ó máa ń wá láti òkèèrè ni. Ìwé pélébé káàdì tí wọ́n fún mi. Ọjọ́ tí wọ́n kọ síbẹ̀ tó dẹ̀ jẹ́ oṣù mẹ́ta mẹ́ta, mi ò kí ń pa jẹ. Òmíì máa wáyé ní ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún táa wàyí. Màá dẹ̀ ri dájú wípé mo lọ pàdé dókítà mi tó máa bá mi yẹ̀wò.

Rárá o, mi kì í ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Nítòótọ́ ojú máa ń tì mí díẹ̀, àmọ́ eléyìí kò kí ń ṣe ìrora. Ní ẹnu iṣẹ́ mi, ó jẹ́ iṣẹ́ tí ó gba kí n maa bá ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà mi sọ̀rọ̀. Oríṣìíríṣìí ènìyàn dẹ̀ ni wọ́n, ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n orí, ọgbọ́n inú àti sùúrù. Pẹ̀lẹ́, kùtù báyìí ni mo fi máa ń bá wọn sọ̀rọ̀. Nítorí náà mi kì í ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn. Ìgbà mìíràn dè ré, tí àwọn ènìyàn bá jẹ́ àwọn tí wọ́n ò ní sùúrù. Nítorí mo ní àwọn olùbá nira ọjà tó jẹ́ pé wọ́n ò ní sùúrù, gbogbo nǹkan wọn nìkanjú nìkanjú ni. Kaka tí màá fi ní ìrora, ẹ̀rín ni mo máa fi ń rín, tinu gbogbo wa dẹ̀ dùn papọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè video. Ẹ̀rọ ìbára ẹni sọ̀rọ̀ mi. O Ó ní oríṣiríṣi àwọn app, èyí tí mo máa ń fi n pe àwọn ọ̀rẹ́ mi àti àwọn abaniràjà mi. Nígbà míràn, mo máa ń ṣe ìpè video láti fi ohun tí wọ́n fẹ́ rà hàn wọ́n ní orí ẹ̀rọ ayárabíàṣá wọn. Èyí dè ré, ó máa ń jẹ́ kí ǹkan tí wọ́n fẹ́ rà gan gan òhun ní ǹkan tí mo tà fún wọn. Mo ti máa ń ṣe ìpè fídíò tí mo bá fẹ́ bá àwọn òbí mi sọ̀rọ̀. Nítorí pé ibi tí mo ti ń ṣ'iṣẹ́, ìlú náà kò kín ṣe ìlú tí wọ́n ń gbé. Ìpè fídíò yìí òun ló máa ń jẹ́ kí inú gbogbo wa dùn papọ̀ bí ìgbà taa bá f'ojú kanra wa ló ṣe máa ń rí lára wa. Mo dẹ̀ máa ń ṣe ìpè fídíò náà sí olólùfẹ́ mi tí bá ti kúrò ni íbi iṣẹ́ mi tí mo dé s'ílé, tí mo ti wẹ̀, tí mo dẹ̀ ti jẹun, kó tó di àkókò tí màá sùn. Mo máa ń fi ààyè díẹ̀ sílẹ̀ láti bá a sọ̀rọ̀. Èyí tí ó dẹ̀ jẹ́ wípé orí ìpè fídíò ni ẹ̀ka tí mo máa ń lò láti bá a sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo máa ń lo ìpè fídíò fún. Nígbà mi tí mo bá wà n'íta, bóyá mo rí ǹkan tó wù mí, màá ṣe ìpè fídíò náà pẹ̀lú ẹni ti o ń tà láti fi hàn pé ṣé ó ní irù ǹkan báyì tí mo rí. Mo dẹ̀ máa ń lò náà láti fi gba ohun sílẹ̀ ara mi, láti fi sọ ǹkan tí mo bá fẹ́ kí àwọn òṣìṣẹ́ mi ṣe tí màá dẹ̀ fi ìlànà tí wọ́n á fi ṣe àpèjúwe rẹ̀, màá ṣe gbogbo rẹ nípa ìpè videò pẹ̀lú wọn.

Ọ̀nà tí mo máa ń gbà pin owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, ó pín sí ọ̀nà oríṣi mélòó kan. Àmọ́ ṣá o, àwọn èyí tó jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn mi, àwọn yẹn ni mo máa ń sábà pin owó náà pẹ̀lú wọn. Èyí dẹ̀ rí bẹ́ẹ̀ nítorí wípé ibi tí mò ń tí ń ṣiṣẹ́, owó tí wón ń san fún èmi pọ̀ díẹ̀ ju tiwọn lọ àti pé mo ní iṣẹ́ mìíràn tó jẹ́ iṣẹ́ ọwọ́ mi, mo dẹ̀ ní àwọn ọ̀nà mìíràn tí mò ń tí ń gbà rì owó. Nídì náà, àwọn ọ̀rẹ́ mi tí owó iṣẹ́ wọn ò tó nǹkan, mo máa ń fún wọn nínú owó mi. Àmọ́ ṣá o, mo máa ń rí dájú wípé owó tí mo fún wọn kò n ṣe ohun tó máa pa èmi fún rara mi lára. Lẹ́yìn náà, mo ti máa ń gbìyànjú láti ra nǹkan ní ọ̀nà mìíràn láti fún wọn ní owó àbí pin owó pẹ̀lú wọn. Bí àpẹẹrẹ, tí mo bá rí bàtà tó wù mí tí mo dẹ̀ rí wípé àwọn ọ̀rẹ́ mi náà máa nífẹ̀ẹ́ síi, mo máa n ra mà dè fún wọn. Ọ̀nà yìí náà ti pín sí ọ̀nà mìíràn tí mo fi ń pin owó náà pẹ̀lú wọn. Tí wọ́n bá ní ìnáwó, mo máa ń mú inú owó mi láti náà ní ojú òde inú won adé máa dùn. Díẹ̀ nínú ọ̀nà tí mo máa ń gbà pin owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nìyẹn.

Ẹ̀fọ́ tí mo fẹ́ràn láti máa jẹ ju ni ẹ̀fọ́ ṣọkọ. Ẹ̀fọ́ náà ní ọ̀pọ̀lọpọ̀ ànfàní lára. Ó dára fún àti jẹ́ kí ohun tí ènìyàn jẹ sí ikùn kó tètè di ìgbọ̀nsẹ̀ kó dẹ̀ fọ ìkùn nù. Ẹ̀fọ́ náà jẹ́ ẹ̀fọ́ tó jẹ́ pé kò sí oúnjẹ tí mi lè fi jẹ. Mo máa ń fi jẹ ìrẹsì, mo máa ń fi jẹ iyán, mo máa ń fi jẹ àmàlà, mo máa ń fi jẹ ẹ̀bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀fọ́ náà jẹ́ ẹ̀fọ́ tí àwọn dókítà sọ fún mi pé ó dára fún ara mi. Nítorí náà ẹ̀fọ́ tí mo nífẹ̀ẹ́ sí láti máa jẹ ju ni ẹ̀fọ́ ṣọkọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mo jẹ́ ènìyàn kan tó jẹ́ wípé tí mo bá níbi tí mò ń lọ, mo máa ń nífẹ̀ẹ́ láti tètè kúrò ní ilé mi. Eyi fún mi ní oore-ọ̀fẹ́ láti rìn ní àlàáfíà ju ìrìn kan jù lọ. Eyi ti fún mi ní oore-ọ̀fẹ́ láti ríi dájú wípé àwọn ènìyàn tó yẹ kí n kí lọ́nà àbí tó yẹ kí n bá sọ̀rọ̀, mi ò kanjú láti máa kí wọn àbí bá wọn sọ̀rọ̀. Ìrìn àlàáfíà jẹ́ ìrìn tèmi. Inú mi dè máa ń dùn wípé mi kì ń ṣe ẹni tó máa ń rìn ìrìn ìkánjú. Nítorí náà, mo máa ń wọ àkókò mi, mo dè máa ń fi ààyè lẹ̀ fún ìrìn àlàáfíà mi níbi tí mo bá ń lọ. Mi ò nífẹ̀ẹ́ sí kí màá rìn kí gbogbo ara mi máa kún fún omi nítorí pé mo ń rìn ìrìn ìkánjú. Ìrìn àlàáfíà ni ìrìn tí mo nífẹ̀ẹ́ láti máa rìn.

Ẹgbẹ́ eré ìdárayá èyí tí mo fẹ́ràn òun ní èyí tí à ń fi ẹsẹ̀ gbá tí wọ́n wà ní ìlú Gẹ̀ẹ́sì. Ẹ̀ka èyí tí à ń pè ní Manchester United. Ibẹ̀ ni ẹgbẹ́ eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí jù lọ wà o. Idí dẹ̀ ni pé, àti kékeré mi ni mo ti yàn wọ́n láàyò. Kódà nígbà tí à ṣe dáadáa tó, mi ò fi ẹgbẹ́ eré ìdárayá mi sílẹ̀ o. Èmi rí gẹ́gẹ́ bí pé ìgbà tó dára, a jọ ń ṣe ni. Ìgbà tókù díẹ̀ ká tó, a gbọdọ̀ jọ gbárùkùtì kí a dè padà sí ìpele àkọ́kọ́ tí a máa ń wà. Ẹgbẹ́ eré ìdárayá mi lẹ́nu jọ́ mẹ́ta yìí, iyatọ́ ti bá o, a dẹ̀ ń ṣe dáadáa. Nítorí náà ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn òun ní ti à fẹsẹ̀ gbá ti Manchester United.

Rárá o, mi ò lọ ṣọdẹ rí. Eléyìí ò kí ń ṣe ǹkan tí mó nífẹ̀ẹ́ sí àbí ǹkan tí mó yàn láàyò. Mi ò mọ̀ bí orúkọ tí wọ́n ń pe ewé àbí egbò àbí tí ǹkan bá ṣe ni nínú igbó, mi ò mọ ìlànà àti ọ̀nà tá ń gbé gbà. Nítorí náà èmi kì í lọ ń ṣọdẹ o àti pé mi kì í ṣe ẹni tó nífẹ̀ẹ́ púpọ̀ sí ẹrànùgbẹ. Èyí tí mó máa ń ṣe kò ju pé mó gbìn gbàdó, mó gbìn ẹ̀gẹ́, mó gbìn iṣu. Ṣùgbọ́n kí n ṣọdẹ, mi ò ṣe ọdẹ rí yálà nínú igbó àbí ní etí ilé. Èyí kò sí nínú ǹkan tí mo fẹ́ràn àbí tí mo ní ìrírí nípa.

Kò sí ìgbà kan tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Ọ̀pọ̀ ọgbà, èmi kọ́ ni mo máa ń lọ sí ilé oúnjẹ. Mo ní ọmọ tí mo máa ń rán lọ ra oúnjẹ wá fún mi. Tí mo bá wà lẹ́nu iṣẹ́, ó ní àkókò tí a máa ń jẹun, ó ní àkókò tí a ní láti padà sí ẹnu iṣẹ́ wa. Àkókò tí a máa ń jẹun yẹn, èmi máa ń tètè lọ jẹun nítorí pé mi ò kí ń fẹ́ má ní sinmi lẹ́yìn oúnjẹ tí mo jẹ. Nítorí náà, mi ò kí ń kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Àmọ́ ó, tó bá jẹ́ pé mo lọ ra oúnjẹ níta, èmi náà wá ni ẹni tí olóúnjẹ dá lóùn kẹ́yìn. Kò sí wàhálà, ṣùgbọ́n ilé mi ò dìdí sọ lọ́kàn wípé ó wù mí kó jẹ́ èmi ni màá kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Ó kàn wá bẹ́ẹ̀ ni.

Kò pẹ́ jù ó, bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn, mo ra ọkọ̀ tuntun, èyí tí mo dẹ̀ gbé lọ sí ibi iṣẹ́ mi. Inú gbogbo wọn ló dùn, kódà àwọn ọ̀gáa wa inú wọn dùn. Èyí máa ń jẹ́ ìwúrí fún àwọn ọ̀gá, wípé àwọn ọmọ iṣẹ́ wọn ṣe àṣeyọrí. Yàtọ̀ sí yẹn, mo mú ẹ̀rọ ìbáraeni soro tuntun lọ sí ibi iṣẹ́. Eléyìí wáyé ní bíi ọjọ́ mẹ́ta sẹ́yìn, nígbà tí mo ra ẹ̀rọ ìbáraenisọ̀rọ̀ tuntun ti Samsung. Èyí dẹ̀ jẹ́ kí àwọn ará ibi iṣẹ́ mi tí wò mí ní ọ̀nà ọ̀tọ̀, nítorí pé mo ṣẹ̀ṣẹ̀ gbé mótò tuntun yọ ni, mo ti wá yọ ẹ̀rọ ìbáraenisọ̀rọ̀ tuntun mi ní ọjọ́ mélòó kan síra wọn.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí. Eléyìí wáyé ní àìmọye ìgbà sẹ́yìn. Àmọ́, màá fún un yín ní àpẹẹrẹ mélòó kan. Nígbà tí mo kúrò ní ìlú mi láti lọ sin Orílè-èdè Nàìjíríà fún àgùnbánirọ̀, ìlú tí wọ́n gbé mi lọ, ó wà ní ìkan lára àwọn ìletò ní Uyo. Ìgbà tí mò ń lọ sí ìlú náà, ẹni tí ó gbé mi ní ọkọ̀, ìyẹn ọkọ̀ tí mo wọ̀, kò mọ̀ná, kò dẹ̀ jẹwọ́ fún mi pé òun ò mọ̀ná. Kàkà tí ó fi gbé mi lọ sí ibi tí mo fẹ́ lọ, ó sọ mí nù síbò mí ni. Nígbà tí ojú ọ̀nà dàrú títítí, òun ni mo sọ fún pé, "Má wulẹ̀ dààmú, sọ mí kalẹ̀ síbí, màá wa ọ̀nà tí ń fi dé ibi mò ń lọ." Mo bèrè lọ́wọ́ àwọn tó wà láyìíká, ìjúwe wọ́n dàrú mọ́ mi lójú. Mo ní láti bèrè pé boni àgọ́ àwọn ọlọ́pàá. Wọ́n júwe bẹ̀ fún mi. Ngbà mo dé bẹ̀ tán, mo ṣàlàyé fún wọn pé mo sìnáá ní o. Àwọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá mú mi lọ síbi tó yẹ kí n lọ. Ìyẹn náà wáyé, eléyìí wáyé ní ìlú Uyo, ìkan nínú àwọn ìletò tó wà ní abẹ́ ẹ̀. Ní ọdún kan, mò ń lọ sí ìlú Ìbàdàn, eléyìí mi fúnra mi ni mo wa ọkọ̀ mi. Àmáó o, ó ti tó bi ọdún mélòó kan kó tó di pé tí mo ti lọ sí Ìbàdàn kó tó di pé mo rìnrìnàjò eléyii. Gbogbo ọ̀nà yẹn ni ìjọba tuntun tó wà níbẹ̀ nígbà náà ti wá dà. Kò ha jẹ́ kí n mọ ọ̀nà ibi tó yẹ kí n gbà. Mo fọ́gbón orí gba ọ̀nà kan tí mo rò pé òun lọ́nà. Ìgbà tí màá wọ wájú, ìlú ìṣẹ́yìn mo ti bá ra mi nígbà tí mo sì ń lọ sí ìlú Ìbàdàn. Nítorí náà, mo ti ṣìná rí o. Kódà ní èyí tó pani lẹ́ẹ̀rín jọjọ.

Bó ti wùlẹ̀ jẹ́ pé jíjí ọmọ ènìyàn, ọwọ́ Ọlọ́run ló wà, àmọ́ ó fún èmi náà. Lẹ́yìn ìgbà tí mo bá ti sùn, ago bí márùn-ún òwúrọ̀ ni mo máa ń fi ago mi sí láti dún. Tó bá dẹ̀ ti dún ni ago márùn-ún, màá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, ọba tó jẹ́ ń rí ọjọ́ mìíràn, màá bẹ̀rẹ̀ sí múra láti lọ sí ibi iṣẹ́ mi.

Sùúrù ni mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró dè nǹkan. Yálà lẹ́nu iṣẹ́ nílé, níbikíbi àbí ní nǹkan kí nǹkan tó wù kì í máa wá. Yálà ìmọ̀ ni, mo dáná ni, mo fẹ́ jẹun ni, mo máa ń rí dájú pé mo fi sùúrù kún ohun tí mo bá ń ṣe. Eléyìí máa ń fún mi lórí ọ̀fẹ́ láti rí pé nǹkan tí mò ń dúró dè ó ṣe àṣeyọrí. Tí mo bá ń lọ ibi iṣẹ́, nígbà tí mi ò bá gbé ọkọ̀ mi dání, màá dúró dè ọkọ̀ èrò pẹ̀lú sùúrù. Eyí à ń fún mi lórí ọ̀fẹ́ láti wọ ọkọ̀ ètò dára tí ò ní bá mi ní àṣọjẹ́. Tí mo bá dẹ̀ dé ibi iṣẹ́ náà, mo máa ń ní sùúrù láti gbọ́ gbogbo ìkìlọ èyí tí wọ́n bá fẹ́ fún wa àbí èyí tí ọ̀gá bá dìdí fẹ́ fún èmi nìkan. Gbogbo nǹkan kí nǹkan tó bá wù kí ń fẹ́ ṣe, sùúrù òun ni mo máa ń ní láti dúró lákòókò náà dè nǹkan náà.

Béèni, mo máa ń wó fìlà. Mo ní oríṣiríṣi fìlà. Èyí tó jẹ́ ti ìmúra ìran ti Yorùbá tí mo jẹ́ àti èyí tó jẹ́ ti ìmúra gẹ̀ẹ́sì. Mo ní oríṣiríṣi fìlà fún oríṣiríṣi aṣọ tó lè bá òde tí mo bá fẹ́ lọ mu. Àmọ́ ṣá o, yàtọ̀ sí pé fìlà jẹ́ ǹkan ẹ̀ṣọ́ tí mo máa ń wọ̀ sára aṣọ, mo ti máa ń lo fìlà láti dáàbò bo orí mi ní àkókò tí oòrùn bá mú. Àbí ní àkókò tí mo bá ń ṣiṣẹ́ níbi tí àwọn ìdọ̀tí kọ̀ọ̀kan bá wà. Mo máa ń gbìyànjú láti fi fìlà dín àwọn ìdọ̀tí tí ó kàn mí ní orí àbí ní àyíká orí kù sí díẹ̀ jọjọ. Fìlà jẹ́ ǹkan tí ó bá àṣà àti ìṣe mi mu. Nítorí náà mo máa ń wọ fìlà dáradára.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ojoojúmọ́ tí mo bá fẹ́ gbé jáde. Àmọ́ tí mi ò bá ní gbé jáde, mo máa ń fọ ní ẹ̀ẹ̀kan nínú ọ̀sẹ̀. Ọkọ̀ mi jẹ́ ìkan gbòógì lára bí mo ṣe máa ń jáde. Èyí máa ń jẹ́ kí n wà ní kí ọkọ̀ mi wà ní ìmọ́tótó ní ìbámu pẹ̀lú aṣọ mi. Mi kì í jẹ́ kí ọkọ̀ mi dọ̀tí o. Mo máa ń rí dájú pé ó wà ní ìmọ́tótó ní gbogbo ìgbà. Nítorí náà, mo máa ń fọ ọkọ̀ mi ní gbogbo ìgbà tí mo bá fẹ́ gbé jáde. Àmọ́ tí mi i bá ní jáde pẹ̀lú ọkọ̀, mo máa ń rí dájú pé ó kéré jù ẹ̀ẹ̀kan nínú ọ̀sẹ̀ mo ń fọ.

Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó máa ń pa mí lẹ́rìn-ín, àbí kí n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń mú mi rẹ́rìn. Orílẹ̀-èdè Nàìjíríà ni mo wà. A dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé kò sí nínú ìṣòro tó wù ká wà, a máa ń wá ọ̀nà kan tàbí òmíràn láti múnú ara wa dùn. Ọ̀po wọ́n ọ̀rẹ́ mi níbi iṣẹ́, óun ló jẹ́ pé oríṣiríṣi ọ̀nà ni wọ́n máa ń mú pa mí lẹ́rìn-ín. Tí ẹ bá rìn káàkiri àbí ẹ ń ṣe nǹkan nínú ìlú, tí ẹ bá wà láyé ojú títì àbí ẹ wà nínú ọkọ̀, ẹ́ rí oríṣiríṣi àwọn ènìyàn pẹ̀lú ìwà tó máa ń mú ẹ̀rẹ́n pani. Mi fẹ́ẹ̀ lè ka iye nǹkan tó máa ń pa mí lẹ́rìn-ín o, nítorí wípé ìlú aláwàdà báyìí ni ìlú tí mò ń gbé. Ìgbà mí dè re tí mo bá ń wò nǹkan lórí ẹ̀rọ ayárábiàsà, àbí mo wà ní orí ẹ̀rọ ayélujára, oríṣiríṣi àwọn ènìyàn ló wà níbẹ̀ tó jẹ́ wípé kí wọ́n máa mú ẹ̀rin pa àwọn ènìyàn, òun ní wọ́n yàn ní ààyò. Gbogbo eléyìí àti nǹkan mìíràn bẹ́ẹ̀ ló máa ń jẹ́ kí n rẹ́rìn.

Mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Àwọn èèyàn gangan ni òpómúléró mi nítorí wípé tí mo bá ṣe tọ́jú oníbàárà mi tuntun sí, ó ní á ṣe máa wà, ọ̀nà dẹ̀ ni yóò ṣe máa fi ọ̀rọ̀ mi àti ìṣesí mi àti òwò mi lọ àwọn ọ̀rẹ́ tó bá kú láti wá di oníbàárà mi. Nítorí náà, oyé yẹn yé mi pé oníbàárà tí èèyàn bá ṣe dáadáa sí lónìí, yóò padà wá lọ́la, a wá lọ́jọ́ mìíràn àti pé yóò di oníbàárà titi láilái fúnni. Nítorí náà, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun. Mo máa ń bèèrà láàfíà wọ́n, mo máa ń mọ kínni tí wọ́n ò fẹ́ nígbà ti won kọ́kọ́ bá mi rajà, àti pé kínni tí wọ́n fẹ́ nígbà ti won kọ́kọ́ bá mi rajà. Èyí máa ń fún mi ní ọrẹ ọ̀fẹ́, láti tún ìwà mi àti bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀, ọ̀nà tí mò ń gbà bá wọn ṣe, ó máa ń jẹ́ kí n lè tún ṣe dáadáa ju títà tẹ̀yìn wá lọ. Nítorí náà, mo máa ń pe àwọn oníbàárà mi tuntun.

Ah! Eléyìí mi ì lè rántí o. Mi ì lè e rántí, nítorí wípé mo ti sè gbìyànjú láti rí dájú pé mo ń múnú ara mi dùn. Mo ti rí dájú wípé ilé ayé yìí ó dí ó ṣókùnkùn ó dé nira. Ọ̀nà kan gbòógì tí èèyàn le fi bọ́ nínú wàhálà òun ní kí èèyàn ní ayọ̀ ọkan fúnra rẹ̀. Èyií ló fàá tí mi i kìí fi ń sunkún. Mo má ń gbìyànjú láti fi nǹkan tó bá ń ṣẹlẹ̀ rẹ́rìn-ín kí n fi kọ́gbọ́n. Mo dẹ̀ má ń gbìyànjú láti wà láàrin àwọn tó má ń dẹ́rìn-ín pa ènìyàn láti jẹ́ kí inú mi máa dùn. Eléyìí kò túmọ̀ sí pé mi i sunkún rí, ṣùgbọ́n mi i rántí, ó gbọdọ̀ ti jẹ́ ọjọ́ tó ti pẹ́. Nítòótọ́ àwọn tí wọ́n má ń ṣeni láánú lórí ẹ̀rọ ayélujára. Nígbà míi wọ́n má ń ṣe àwọn ẹlòmíi láánú láwọn tí ìyà ti jẹ, tí àánú woń a ṣeni bií kí ẹkún bọ́. Ṣùgbọ́n o, èmi má ń gbìyànjú láti rí dájú wípé mi i n fẹ́ hin tí ó bámi lọ́kàn jẹ́ bí kò ṣe hin tí ó pa mi lẹ́rìn-ín. Nítorí náà mii lè rántí ìgbà kẹ́yìn tí mo sunkún.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún iléyá. Àkókò náà jẹ́ àkókò àjọ̀dún tí mo máa ń lọ sí ilé láti lọ wà pẹ̀lú àwọn ẹbí mi. Èyí fàá torí pé ibi tí mo ti ń ṣiṣẹ́ àti ìlú mi ó jìnà gan síra wọn. Àkókò náà mo máa ń ní ọrẹ ọ̀fẹ́ àti rí àwọn òbí mi, àwọn ẹ̀gbọ́n mi, àbúrò ọ̀rẹ́ àti láti sinmi láì ro wàhálà ibi iṣẹ́ àbí wàhálà ojú ọ̀nà. So àkókò yẹn, óun náà ni àkókò àjọ̀dún iléyá. Ó ti jẹ́ àkókò kan tí mo máa ń ní ọrẹ ọ̀fẹ́ láti ṣe àánú fún àwọn tí ó wù mí láti ṣe fún tí mo ti rí tipẹ́. Yàtọ̀ sí èyí tí èèyàn máa ń fi ránṣẹ́, eléyìí máa ń jẹ́ èyí tó jẹ́ pé èmi fúnra ra mi ni mo fi lé wọn lọ́wọ́. Nítorí náà àjọ̀dún ọdún iléyá jẹ́ àjọ̀dún tí mo fẹ́ràn jù. Ó ti máa ń jẹ́ àń-- ó ti jẹ́ àǹfààní fún mi láti ṣe àdúrà fún ìpele mi lákòókò náà wọ ọdún èyí tí ó ti tẹ́lẹ̀. Àjọ̀dún ọdún iléyá oun ni àjọ̀dún tí mo fẹ́ràn jù.

Ọgbọ̀n ọjọ́ ni mo ní ní ìsinmi nínú ọ̀dọ̀ọdún. Ọgbọ̀n ọjọ́ yìí jẹ́ àkókò fún mi láti sinmi, wà nílé àbí rìnrìn àjò kúrò níbi tí mo ti ń ṣiṣẹ́ lọ sílú mi àbí lọ sí orílẹ̀-èdè mi. Ó dẹ̀ jẹ́ àkókò tí mi fín, mi kì í fi ń ṣe eré. Nítorí wípé àkókò yẹn mo máa ń fi ń sinmi láti jẹ́ kí ìṣàn àti gbogbo eegun ara mi tó kú kán jí pépépé láti padà sí ibi iṣẹ́ nígbà tí ìsinmi náà bá ti kásẹ̀ nílẹ̀. Ilé iṣẹ́ mi, awakùsà ni wá. Ó dẹ̀ gbà ká máa ní ìsinmi tó tó àti bó ṣe yẹ. Nítorí náà, ọgbọ̀n ọjọ́ tó jẹ́ ìsinmi fún mi lọ́dọọdún, mo máa ń rí dájú pé mi ò fi ṣe iṣẹ́ mìíràn. Ìsinmi náà ni mo fi ń ṣe. Bó ti wulẹ̀ jẹ́ pé níbi iṣẹ́ mi ẹni tí kò bá fẹ́ lọ, ó ní oore ọ̀fẹ́ àti ṣiṣẹ́ tí wọ́n wà fún un ní owó oṣù ìlọ́po méjì. Àmọ́ èmi, ìsinmi mi mo máa ń rí dájú pé mo fi sinmi. Eléyìí dẹ̀ máa ń jẹ́ kí ara mi kó dá pé kó dúró, bó ṣe yẹ kó dúró lẹ́yìn ìsinmi.

Owó iṣẹ́ mi, ẹ̀kan lóṣù ni mo máa ń gbà a. Tí mo bá dẹ̀ ti gbà a, mo máa ń pín sí ọ̀nà mẹ́ta. Ìdá kan mo máa ń fi pamọ́ sí ẹ̀ka ilé-ìfowópamọ́ mi èyí tó yàtọ̀ sí èyí tí mo fi ń gba owó iṣẹ́. Èyí i wà fún ọjọ́ ọ̀la mi láti rí i dájú pé mo ní ànító àti àníṣẹ́kù nípamọ́. Ìdá kejì, òun ni mo máa ń fi n ra oúnjẹ àti gbogbo nǹkan tí mo bá nílò títí tí màá fi gba owó iṣẹ́ mìíràn ní oṣù mìíràn. Eléyìí dẹ̀ máa ń tó. Ìdá kẹta, ibẹ̀ ni mo máa ń tì n yọ láti ṣe àánú fún àwọn ẹni tí wọ́n bá nílò àánú mi, láti tọ́jú àwọn alábàgbé, àwọn ẹbí mi, láti fún wọn ní ẹ̀to tó bá yẹ kí n ṣe sí wọn. Báyìí ni mo ṣe máa ń ṣe ètò owó iṣẹ́ mi tí mo bá ti gbà a.

Rárá o, mi kì ń sùn ní ọ̀sán. Àyààfì tí o bá kan pa, nítorí pé iṣẹ́ mi kò fàyè gbá kí ma sùn lọ́sàn. Tí mo bá ti e wà ní sinmi, orun ọ̀sán àlàkalà ni máa ń fà fún mi. Nítorí náà, mii ní ìfẹ́ sí kí n maa sùn ní ọ̀sán. Ó bá mi lára mu kí n tètè sùn ní ọwọ́ alẹ́ ju kí n sùn ní ọ̀sán lọ. Nígbà mìíràn tí mo bá wá dánwò, ara mi ò kín dá pé. Tí mo bá jí ara ríro, orí fífọ́, wàhálà eegun báuńbàuń lọ oun ni mo máa dá ojú kọ. Nítorí náà, mi kì ń sùn ní ọ̀sán. Rárá, mi ò de ní ìfẹ́ sí láti máa sùn.

Mi kì í sábà gba owó àwọn ènìyàn, àfi àwọn tó jẹ́ akẹgbẹ́ mi. Àwọn tó bá jù mí lọ, mo máa ń ka owó mi sẹ́gbẹ̀ àbí sí ẹ̀yìn, máa dẹ tèríba fún wọn kí wọ́n. Tóbá jẹ́ àwọn òbí mi ni, ìdóbálẹ̀ ni mo máa fi ń kí wọ́n. Àwọn tó jẹ́ ẹgbẹ́ mi, akẹgbẹ́ mi níbi iṣẹ́, ládùúgbò àti láàárin ọ̀rẹ́, àwọn nìkan ni ẹ̀yà ènìyàn tí mo máa ń gba owó wọn padà. Èyí kì í ṣe bóyá nítorí nǹkan kan, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, kò tọ̀nà tó láti na owó sí ẹni tó jù ní lọ. Kódà tí ẹni tó jù ni lọ tó bá na owó sí ni, èyí tó ti dáa jù oun ni kí ènìyàn máa na owó padà sí iru agbàlagbà bẹ́ẹ̀. Nítorí náà mi kì í sábà gba owó, àfi tí ẹni náà bá jẹ́ ẹgbẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ẹ̀rọ ìbára ení sọ̀rọ̀ eyìí tí mò ń lò yìí órí Íńtánẹ́ẹ̀tì ni mo ti rà. Aṣọ, bàtà, ago àti ohun gbogbo tí mò ń lò lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti rà. Mi ò ní oore-ọ̀fẹ́ láti máa lọ láti ibùsọ̀ òwò kan sí òmíràn. Nítorí náà órí Íńtánẹ́ẹ̀tì òní mo ti máa ń ra gbogbo ǹkan tí mò ń lò. Kódà ọkọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ni mo ti rà. Níbi iṣẹ́ mi, àwọn èlò ǹkan ìṣiṣẹ́ tá ń lò àti àwọn ẹ̀rọ ìgbàno dé èyí tí à ń fi ń ṣiṣẹ́ órí Íńtánẹ́ẹ̀tì ni mo ti rà gbogbo ẹ̀. Mi ò dẹ́ tí ni wàhálà rí pé mò ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Èyí fún mi ní ìgboyà àti ìfọ̀kànbalẹ̀ láti ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì láì mọ ẹni tó ń tà rí. Èmi náà dẹ̀ ré. Mo ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ lórí bá ṣe ẹ ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ, tí mo bá ṣe tán, oúnjẹ tí mo fẹ́ jẹ órí Íńtánẹ́ẹ̀t yiì náà ni màá ti ṣe é lọ ẹ̀. Tí wọ́n dẹ̀ gbé wá bá mi ní kíákíá. Ìrírí mi nípa rẹ̀ ó pọ̀ gan. Ṣùgbọ́n lákòó tán, mo máa ń ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní ọ̀pọ̀lọpọ̀, àmọ́ mo nífẹ̀ẹ́ sí láti ran àwọn ènìyàn tó jẹ́ wípé tí mo bá ṣe ìrànlọ́wọ́ fún wọn, àwọn náà a dáa dúró. Ní tumọ̀ wípé mo nífẹ̀ẹ́ sí ẹni tó jẹ́ wípé mo lè kọ́ níbí wón ṣe ń pa ẹja ju ẹni tí mo máa máa fún ni ẹja lọ. Nídìí èyí, àwọn ènìyàn tó bá ti ní iṣẹ́ ní ọwọ́, bóyá ẹni náà kọ́ iṣẹ́ e aaránsọ ni àbí ase, asaralóge ni, àwọn èròjà tó nílò, àwọn irinṣẹ́ tó nílò, òun ni èmi máa ń nífẹ̀ẹ́ láti rà fún ru ènìyàn bẹ́ẹ̀. Ìgbàgbọ́ mi ni pé yóò lè máa rìlò láti máa fi jẹun lọ títí, títí, títí. Èyí dẹ máa ń mú inú mi dùn ju kí máa fún yàn ní owó lọ. Mo ti máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ tí wọ́n bá wà ní ilé ìwé, láti lọ sí ilé ìwé wọn, láti mọ̀ àti rí àwọn tí ó jẹ́ olùkọ́ àtàwọn tó dá ilé ìwé náà sílẹ̀. Mo sì máa ń san owó ilé ìwé iru awon ènìyàn bẹ́ẹ̀. Èyí máa ń mú inú mi dùn lọ́pọ̀lọpọ̀. Ara díẹ̀ ni ọ̀nà, ní ọ̀nà tí mo fi máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ níyẹn.

Mo máa ń ṣe ìdúnàádúrà pẹ̀lú mímọ iye tí nǹkan tí mo fẹ́ ná jẹ́. Mo nífẹ̀ẹ́ láti mọ iye tó jẹ́. Tí nǹkan náà bá jẹ́ bóyá bí àpẹẹrẹ igba náírà, màá le ní ìròrí láti nà án sí igba náírà lé iye lọ́ kan. Nítorí tí mi i bá ní ìmọ̀ nípa iye tí nǹkan tí mo fẹ́ rà jẹ́, olówò náà máa yàn mí jẹ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n tí mo bá ti ní ìmọ̀ nípa nǹkan náà, ó níra o kí olówò náà tó yàn mí jẹ.

Ọpọ oúnjẹ ni mo máa ń jẹ ní òwúrọ̀. Àmọ́ èyí tí mo nífẹ̀ẹ́ jù lọ oun ni àwọn èyí tó máa ń fún mi ní okun àti agbára láti ṣe iṣẹ́ òòjọ́ mi. Àwọn bí ìrẹsì, bíi iṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oúnjẹ òwúrọ̀ jẹ́ oúnjẹ tí mi i kì n fi n ṣeré. Nítorí iṣẹ́ tí mò ń ṣe ó jẹ́ iṣẹ́ tó nílò ọ̀pọ̀lọpọ̀ agbára. Nítorí náà ni mo fi máa ń jẹ àwọn oúnjẹ yìí ní òwúrọ̀ kí n tó lọbi iṣẹ́ tàbí kí n tó bẹ̀rẹ̀ sí ṣe ohunkóhun kankan.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa ya àwòrán. Ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, òní ohun wọ́n ti fi kọ́ mi. Nígbà tí mo wọ ilé ìwé girama, àwòrán wà lára iṣẹ́ tí mo kọ́. Nígbà tí mo dé ilé ìwé gíga yunifásítì, ó wà lára nǹkan tí mo ti ṣe. Nítorí náà mo máa àwòrán yà ó. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ya ara mi. Tí mo bá ti fi ẹ̀rọ àgbéléwò mi ya ara mi, mo máa bẹ̀rẹ̀ láti máa yà á sínú ìwé tàbí sí ara ìgànná ilé mi. Ilé mi kún fún ọ̀pọ̀lọpọ̀ àwòrán èyí tó jẹ́ ta ara mi, tàwọn ọ̀rẹ́ mi àti tàwọn ẹbí mi. Ní ilé iṣẹ́ tí mò ń ti ṣiṣẹ́, àwòrán yíyà wà lára iṣẹ́ tí a máa ń ṣe. Nítorí náà yàtọ̀ sí pé mo fẹ́ràn láti máa ya àwòrán, àwòrán jẹ́ nǹkan tí mo kọ́ tí mo dẹ̀ mọ ṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń fowópamọ́. Tí mo bá ti gba owó iṣẹ́ mi, èyí tí wọ́n máa ń san fún mi ní oṣooṣù, ó ní ìdá kan nínú ìdá mẹ́ta, òní mo máa ń fi pamọ́. Nígbà mìíràn tí mo bá gba iṣẹ́ ní àti ìta tí iṣẹ́ náà dè fún mi ní ọ̀pọ̀ èrè, mo máa ń yọ púpọ̀ nínú èrè yẹn láti fi pamọ́ ni o. Fi owó pamọ́ ó jẹ́ ǹkan gbóògì èyí tó dára fún ọmọ ènìyàn tí èmi dè ní ìfẹ́ sí jùlọ nítorí àkókò ọ̀dà, Irú owó bẹ́ẹ̀ òun ní mo máa lọ ń mú láti máa ná tí àwọn ènìyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi máa rò wípé àbí mo ní owó ni. Rárá o, ọgbọ́n orí àti ní mọ̀ nípa bí ẹ̀ṣẹ̀ ń fi owó pamọ́, òní mo lò.

Mo máa ń tọ́jú ibùsùn mi, mo máa ń rí i dájú wípé ó wà ní ìlànà tó yẹ kó wà. Lẹ́yìn ìgbà náà, mo máa ń fi ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ mi sí ibi tí ó jìnnà díẹ̀ sí ibi tí mo ti fẹ́ sùn. Èyí ó máa fún mi ní oore ọ̀fẹ́ láti pa ara mọ́ de orun tí mo fẹ́ sùn. Lẹ́yìn ìgbà náà, mo máa ń ṣe àdúrà kí n tó sùn. Mo dẹ̀ máa rí i dájú wípé mo ní omi ní tòsí àti àwọn ǹkan mìíràn tí ó yẹ kí n ní. Lẹ́yìn ìgbà náà, mo máa ń pa iná. Nítorí wípé tí mi ń bá pa iná kò ń jẹ́ kí n rí orun yẹn sún bó ṣe tọ àti bó ṣe yẹ. Àwọn ǹkan tí mo máa ń ṣe kí n tó sùn nìyẹn.

Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀. Láti kékeré mi o ni mo ti nífẹ̀ẹ́ sí ìràwọ̀. Tí ilẹ̀ bá ti ṣú, mo máa ń jáde kúrò nínú yàrá mi láti lọ síta kọjú sókè, máa dẹ̀ máa wo ìràwọ̀. Kódà níbi tí mo nífẹ̀ẹ́ ìràwọ̀ dé, olórin tí mo máa ń kọ fún nígbà náà. Nígbà tí mo dàgbà sí, tí mo wá ní ẹ̀kọ́ kúnkún nípa ìràwọ̀, ìfẹ́ mi ti wá péé lékèésí nítorí wípé mo rí ẹkọ́ kọ́ wípé ìràwọ̀ jẹ́ ohun tí ó di àlùmọ́nì tí à ń pè ní wúrà ní òde òní àti àwọn nǹkan mìíràn, ǹkan mìíràn bẹ́ẹ̀. Ìràwọ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn kódà nígbà tí mo ṣe ẹ̀kọ́ kún ẹ̀kọ́ lé lórí tí mo rí wípé ìràwọ̀ jìnnà gidi sí orílẹ̀ alààyè tí àwa wà. Kaka kí eléyìí fíìmi ṣíṣe ló ti jẹ́ kí n nífẹ̀ẹ́ rẹ̀ si. Nítorí náà mo nífẹ̀ẹ́ ìràwọ̀ dáadáa. Mo dẹ̀ nífẹ̀ẹ́ láti máa wo ìràwọ̀ dáadáa.

Mo máa ń ṣe ìdọ́gba láàárín ìṣe mi àti ilé ayé. Nítorí wípé mo ní ẹ̀kọ́ tó kún nípa ìṣe àti ilé ayé. Mo máa ń rí dájú wípé mi ò fi iṣẹ́ mi ṣeré. Mi ò sì ṣe iṣẹ́ láṣejù. Mo màkókò tó yẹ kí n jáwọ́, mo màkókò tó yẹ kí n sinmi, mo màkókò tó yẹ kí n ṣeré, mo màkókò tó yẹ kí n jẹun, tó yẹ kí n sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nítorí ìdí yìí mi kì í ṣe iṣẹ́ ẹ àṣekú. Mo máa ń ṣe iṣẹ́ lákòókò tó yẹ kí n ṣe. Mo dẹ̀ máa ń jáwọ́ lákòókò tó yẹ kí n jáwọ́. Bí àpẹẹrẹ, tí mo bá ní iṣẹ́ tó yẹ kí n fi wákàtí márùn-ún ṣe, mo máa ń gbìyànjú láti rí dájú pé mi ò lò ju wákàtí mẹ́fà lọ. Wákàtí kan ó ti tó fún mi láti fi kún wákàtí tó yẹ kí n lò. Lẹ́yìn ìgbà náà, màá rí dájú wípé mo mú ǹkan mìhìnní gbọ́ nípa ìgbésí ayé mi. Nídìíè èyí, mo máa ń ṣe ìdọ́gba láàárín ibi iṣẹ́ àbí iṣẹ́ tí mo ń ṣe àti ìgbésẹ̀ ayé mi.